Ìbéèrè yìí, nígbà wo ni ọ́n máa ń fọ ọkọ̀ mi? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò ní ọkọ̀, mi ò jẹ́ tíì máa wa ọkọ̀. Ṣùgbọ́n ìgbà tí mo ṣe ń lọ sí ibi tí mo ti máa ń kọ́ iṣẹ́ kọ̀m̀pútà, nígbà ẹni ìgbà tí mo wà nílé, mo-- fọ ọkọ̀ wọn. Nígbà yen a dè máa ń fọ ní Nígbàkígbà tí wọ́n bá fẹ́ jáde. So mo mọ bí wọ́n ṣe máa ń fọ ọkọ̀, mo mọ bí wọ́n ṣe máa ń rí, mo mọ bí wọ́n ṣe máa ń fọ. Mo dẹ̀ raǹtí nígbà tí bàbá, bàbá mi ní mọ́tò, àwọn náà ní ọkọ̀ títà wọn, mo wá máa hán fọ. Bọ̀ fún èmi o, mi ò tíì ní ọkọ̀. So tí bá, tí bá tẹ́lẹ̀ tí ní ọkọ̀ gan sẹ̀ mi ò ní máa fọ. Màá yà gbé lọ sí ibi tó ṣe máa ń fọ ọkọ̀, ibi tó ṣe máa ń fọ ọkọ̀ wà. Àwọn tó máa ń fọ ọkọ̀ wà, iṣẹ́ ohun tàwọn nìyẹn. Màá gbe fún wọn, kí lọ bá mi fọ kó mọ́ fóni fóni. Èmi ò ní fọ̀ fún ara mi, mi ní ìfẹ́ ṣe kí ma fọ ọkọ̀. Àráfi tí ó bá bẹ́ mi, bí i pé àsìkò ẹmu wọn tí pé bàbá, bàbá mi ló bẹ́ mi kí lọ bá wọn fọ̀. Mi ò ní, mi ò ní option mi. Àráfi kí lọ bá wọn fọ̀. Ọ̀gá mi náà, ó ní kí lọ bá wọn fọ ọkọ̀. Mi ò gbọdọ̀ kọ̀ró sí wọn lọ́ inú. Bọ̀ fún èmi o, tí bá ti ní ọkọ̀ títè mi, mi ò ní fọ̀. Màá lọ gbe fún àwọn tó máa ń fọ ọkọ̀, iṣẹ́ títà wọn nìyẹn. Màá sì fún wọn, wọ́n máa fọ̀, màá lè sanwó fún wọn.

Ṣé mo ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú, níwájú àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, d'ení, mo sì máa ń ní ìrora. Àti ìgbà tí ó ti bẹ̀rẹ̀ sí ń ṣe mí, àti ìgbà tí mo ti wà ní primary school, ilé ìwé àkọ́bẹ̀rẹ̀. Àti ìgbà tí mo ti wà ní primary school ni kí nìyẹn ti máa ń ṣe mí. Ìgbà tí mo wọ secondary school náà, ilé ìwé secondary school, nígbà yẹn náà, a ti máa sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, máa n ni mí lára. Ajaja tí èrò bá pọ̀ kí n máa sọ̀rọ̀, ó máa ni mí lára. Mo tún wá dé fásitì, ṣùgbọ́n fásitì although o ti ń dínkù, kò dàbí ti tẹ́lẹ̀, o ti ń dínkù díẹ̀díẹ̀. Ìgbà tí mo máa wọ fásiitì nísinyìí, a ò tí ì ṣe anything presentation to jẹ́ pé màá fi máa sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ṣùgbọ́n a ti ní presentation kan nlẹ̀ to jẹ pé mo gbọdọ̀ sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ọ̀dọ̀ a ò tí ì ṣe, wọ̀ títí next week nísinyìí a máa ṣe presentation yẹn. Màá sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ọlọ́run máa ràn mí lọ́wọ́ láti ṣe. Ìnira ni kí nìyẹn fún mi. Ìníra ló jẹ́ ara nǹkan, ìṣòro kan tí mo mọ̀ pé ó le lo fún mi ni láti máa sun níwájú àwọn ènìyàn. Ṣùgbọ́n mò ń gbóyanjú díẹ̀díẹ̀ láti, láti èébú orí ìṣòro náà. Ọlọ́run máa sanu mi ọlọ́run máa ranmi lọ́wọ́.

Ṣé mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní àárọ̀ kùtùkùtù. Ìgbà mì mo máa ń jí ní aago kan láti ṣe àdúrà, ìgbà mì mo máa ń jí ní aago méjì tàbí aago mẹ́ta. Tí bá jí ní, ní àsìkò yẹn, àárọ̀ kùtùkùtù, tí bá ti ṣe àdúrà tán, màá sùn padà. Ma tun wá jí again ni bí i aago, bí i aago, aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ láti lọ sí ilé ìjọsìn, ìyẹn tó jẹ́ mosque. Torí pé Mùsùlùmí ni èmi, èmi ṣe Kristẹni àbí abọ òrìṣà. So ilé ìjọsìn mi ni mosque. So mosque ni mo máa ń lọ fún ìjọsìn ní nǹkan bí i aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ yẹn. A máa ṣe ìjọsìn fún Ọlọ́run. Bẹ́ẹ̀ ni mo sì máa ń ṣe lójoojúmọ́. A máa ń jí ní àárọ̀ kùtùkùtù dáadáa. Ó ti, ó ti wá mọ́ mi lára báyìí láti máa ń jí ní àárọ̀ kùtùkùtù. Mi ò ni ṣe kí n má jí ní àárọ̀ kùtùkùtù. Àyàfi tí bá pẹ́ sùn. Bóyá mo sùn ní aago mọ́kànlá tàbí aago kan tí mo sùn. Ẹ̀hẹn. A ti jí ní aago, a ti jí ní àárọ̀ máà n lé tí n bá sùn ní àwọn aago yẹn. But tí n bá sùn láwọn aago yẹn, mo má tètè jí o. Torí ó ti, ó ti mọ́ra.

Báwo ni mo ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Áàkọ́kọ́ náà mo ti sọ tẹ́lẹ̀, mii n lọ sí ibi iṣẹ́. Mi ò ní iṣẹ́ tí mò ń ṣe lọ lọ́wọ́ báyìí. Lọ́wọ́ báyìí ilé ìwé gíga fáṣítì nìkan ni mò ń lọ. Mo de nkójú mọ́ ìwé mi. Ọ̀dọ́ọ̀, mo ní àwon kankan tí mò ń ṣe lórí fóònù. Ṣùgbọ́n ibi iṣẹ́, mi ò ní lọ síbi kankan. Mi ò ní ọ̀gá kankan lọ́wọ́ tí mo wá báyìí. Fúnra mi mo dá wà lẹ́yìn ilé ìwé gíga fáṣítì tí mo máa ń lọ. Mo padà sílé. Lẹ́yìn eleyi, àbí kí n máa lọ sí Mosque, mo ṣalá sí, à lọ kírun. So, ìbéèrè yẹ̀ mi ò le, kò sí ohun tí fẹ́ dáhùn rẹ̀ torí pé mi tí ì lọ máa lọ sí ibi iṣẹ́. Ọ̀dọ́ọ̀, ìgbà tí mò ń kọ́ṣẹ́ inú-- mò ń rántí pé ìgbà tí mò ń kọ́ṣẹ́ tí mba fẹ́ dáhùn fóònù, ta bá ń ṣe bíá bí tí ọ̀gá bá ń kọ̀wa nídà nílẹ̀ ko. Ọ̀gá wa jẹ́ ẹni tó jẹ́ pé ó ilé ayé tá won ọ́ lé ara. iLé ayé wọ́n wọ́n lé mọ́ wa, wọ́n kọra mọ́ wa, wọ́n nína wa. So, tí wọ́n bá fẹ́ dáhùn fóònù, tó bá tí ń ring, máa kọ́rọrà kúroni bẹ́ẹ̀. Mi ń gba ìgbà láàyè gán. Àwọn ọmọ ibi iṣẹ́, à ń gbé ìgbà láàyè, a kọ máa ra rescue sára wa. A máa mọ dáhùn fóònù. Bo ṣe jẹ́ ní è?

Ah! Nígbà wo ni mo kẹ́yìn ní ala burúkú? Ah! Ala burúkú, ala burúkú. Hmm. Ah! Ìgbà tí mo kẹ́yìn ní ala burúkú, ó ti ṣe díẹ̀, ó ti ṣe díẹ̀, ó ti ṣe díẹ̀. Torí mo jẹ́ ẹni tó jẹ́ kí ó máa ń ṣe àdúrà, so mi n sábà lá ala burúkú. Mi n sábà lá ala burúkú. Àn kí ó ní pé, alámì ó máa ń ṣẹ. Tí mo máa ń lá lá báyìí, aláì lẹ́yìn bí àbí ọ̀sẹ̀ méjì á bá ṣé mẹ́ta sí ìgbà yẹn, aláì máa padà ṣẹ. So mi ò sábà lá ala burúkú, aládàda ni mo máa ń lá. Bò bá ti mo kẹ́yìn lá ala burúkú tí mo rántí pé mo lá ala burúkú, á ti lẹ́ ni bí àbí ọdún méjì. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà alárẹ̀ ni mo máa ń lá. Mi ò lá ala burúkú rara. Alárẹ̀ èèkàn kan ni mo máa ń lá ala burúkú.